Bẹ́ẹ̀ni, èmi ò gbàgbọ́ nínú kí èèyàn máa kígbe kọrin tàbí kí ó máa kọrin pẹ̀lú gbogbo agbára rẹ̀. Nítorí ẹni èmi fi máa ń kọrin kẹ́lẹ́. Nítorí tí ẹyan ba farabalẹ̀ kọrin, tí ẹyan ba dé kọrin díẹ̀ díẹ̀, òun gangan ni adùn orin. Kò ń ṣe ìgbà tí èèyàn bá kígbe kọrin tàbí tí èèyàn bá fi gbogbo agbára èèyàn kọrin ni orin máa ń dùn dé tí ara ayé. Ṣùgbọ́n tí èèyàn bá rọra kọrin pẹ̀lú ohùn tó rí gẹrẹgẹ to sì rí fẹ́rẹ́fẹ́, orin náà yóò sì dùn ní etí ọmọ aráyé.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìwádìí àwọn alábàáṣiṣẹ́pọ̀ mi nítorí ó ṣe pàtàkì kí èèyàn ṣe ìwádìí dénú dénú kí èèyàn tó gba èèyàn ṣiṣẹ́ tàbí kí èèyàn tó máa bá èèyàn ṣe ní ilé ayé àbí níbi tí èèyàn bá bá ara èèyàn. Mo máa ń ṣe ìwádìí dáadáa lórí àwọn alábàáṣiṣẹ́pọ̀ mi. Mo máa ń wo ilé tó ti wá, mo máa ń wo ọ̀nà tó ti gbà, ìrìnàjò tó ti rìn àti gbogbo nǹkan tó ti ṣe, iṣẹ́ tó ti ṣe, nǹkan tó dẹ̀ mú wọn kúrò níbi iṣẹ́ yẹn tẹ́lẹ̀. Mo máa ń ṣe ìwádìí gbogbo àwọn nǹkan yìí kó má lè bá dá wàhálà sílẹ̀ sí mi lọ́rùn tàbí kó má lè bá fa wàhálà sí mi lọ́rùn. Nítorí ẹ́ ni mo fi máa ń ṣe ìwádìí tónítóní láé sí ọ̀dọ̀ àwọn alábàáṣiṣẹ́pọ̀ mi.

Mo máa ń ṣe ìdọ́gba láàárín iṣẹ́ mi àti ìgbésí ayé mi. Mi ò kí ń jẹ́ kí ǹkan tí ó bá ń ṣẹlẹ̀ nínú iṣẹ́ mi kó wọnú ìgbésí ayé mi. Mi ò dẹ̀ kí ń jẹ́ kí ǹkan tó bá ń ṣẹlẹ̀ ní ìgbésí ayé mi kó wọnú iṣẹ́ mi. Bí àpẹẹrẹ, tó bá jẹ́ pé ilé tí mò ń gbé, mo máa ń rí wàhálà níbẹ̀. Boya ẹni tí mò ń bá sùn ní ilé, ó máa ń fún mi ní wàhálà. Mi ò ní jẹ́ kí nítorí wàhálà tí mò ń rí ní ilé yìí kó wá ba iṣẹ́ tí mò ń ṣe jẹ́ tàbí kí ó wá dá wàhálà sílẹ̀ sí iṣẹ́ mi. Mi ò sì ní jẹ́ kí àwọn ìdojúkọ tí mò ń rí ní iṣẹ́ kó ba àjọṣepọ̀ ilé, ìgbésí ayé mi jẹ́. Tí mo ṣe máa ń ṣe ìdọ́gba láàárín iṣẹ́ àti ìgbésí ayé mi nìyẹn.

Mo máa ń bẹ̀rẹ̀ ìsinmi oúnjẹ ọ̀sán mi ní ago méjì ọ̀sán, mo sì máa ń parí ní ago mẹ́ta dín ní ìṣẹ́jú ògún. Lẹ́yìn tí mo bá parí, náà ni mo máa ń padà sí ẹnu iṣẹ́. Ní àsìkò yìí láti ago méje ni mo fi máa ń sinmi tí máa sì jẹun tí máa se gbogbo nǹkan tí mo fẹ́ ṣe tí n tó padà sí ẹnu iṣẹ́.

Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ti ń dá ọkọ̀ dúró ní ìdojúkọjú. Èmi máa ń gbà ní ìmọ̀ràn pé ó dá púpọ̀ kí ènìyàn mọ bí wọ́n ti ń dá ọkọ̀ dúró. Èmi máa ń dá ọkọ̀ dúró dáadáa. Ni pàtàkì jùlọ tí mo bá ń lọ sí ibi iṣẹ́ tàbí tí mo bá ń lọ ibi tó wa to pàtàkì, ni mo máa ń dá ọkọ̀ dúró ju. Tí mo bá sì wà ní wàhálà tàbí tí mo bá mọ̀nà tàbí tí mo bá sọnù, ó jẹ́ ǹkan pàtàkì láti mọ bí wọ́n ṣe ń dá ọkọ̀ dúró ní ìdojúkọjú.

Bẹ́ẹ̀ni, mo máa ń mu àwọn èrò ìlera ní pàtàkì jùlọ tí mo bá ti ṣiṣẹ́ tí mo sì ti dààmú ara mi. Níkété tí mo bá délé ni mo máa ń mu èrò ìlera kó lè bá fún mi ní agbára àti ṣiṣẹ́ ní ọjọ́ kejì tàbí kó lè bá fún mi ní agbára àti ṣe ǹkan mi tí ó sì ní jẹ́ kí n ṣe àṣedàànù. Nítorí ẹ́ ni mo fi máa ń lo èrò ìlera.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ran àwọn ìlù apanilẹ́rin gidi gan, nítorí ó máà ń mú inú mi dùn. Bí orúkọ rẹ̀ tí sì jẹ́, ó máà ń pa mí lẹ́rin. Pátákì jùlọ, lẹ́yìn tí mo bá ti ṣiṣẹ́ fọ́jọ́ náà tí ó ti rẹ̀ mí, tàbí tí inú mi ò bá dùn, tí bá ń tí, tí n bá gbọ́ tàbí tí, tí mo bá wò, ó máà ń mú inú mi dùn gan. Àwọn ìlù apanilẹ́rin, ó máà ń jẹ́ kí inú mi dùn ó sì máa ń jẹ́ kí gbogbo ǹkan tó wà lọ́kàn mi kó kúrò. Mi ò sì kí ń ronú lẹ́yìn tí mo bá wò tàbí tí mo bá gbọ́.

Bẹ́ẹ̀ni, mo ní ìrora tí mo bá ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ ní, tí mo bá ń bá àwọn ènìyàn sọ̀rọ̀, àwọn pàtàkì jùlọ àwọn tó bá pọ̀ tàbí tí, tí mi ò mọ̀ rí. Tí mo bá ń bá àwọn èeyàn púpọ̀ sọ̀rọ̀ níwájú, ẹ̀rù má ń bá mi, ó sì máa ń dàbíi pé ahọ́n mi lọ sẹ́yìn. Nítorí ẹ ni èmi ò fi fẹ́ràn kí n máa bá àwọn èeyàn púpọ̀ sọ̀rọ̀ ní ibi kan tàbí ní ìpàdé kankan. Èmi ò kì i fẹ́ ń sọ̀rọ̀ ní, ní pàtàkì jùlọ. Ó máa ń jẹ́ kí ọkàn mi kó mọ́ balẹ̀, kí ẹsẹ̀ mi sì máa gbọ́n. Nítorí ẹ ni èmi o fi fẹ́ràn kí ń máa bá àwọn ènìyàn kankan sọ̀rọ̀ ní ìpàdé.

Ní ọdún tó lọ ni mo kẹ́yìn pàdé àwọn ọ̀rẹ́ mi nítorí ilé-ẹ̀kọ́ mi wà ní ìdúró ní ìsìn. Nítorí ẹ́ ni gbogbo wa fi lọ lé taàti ti rí ìràwà láti ọdún tó lọ. Ṣùgbọ́n èmi yóò rí wọn ní kété tí mo bá dé ilé-ẹ̀kọ́ ní oṣù kẹta ọdún yìí ni màá tó túrí àwọn ọ̀rẹ́ mi ní ilé-ẹ̀kọ́.

Bẹ́ẹ̀ni, nǹkan tí mo fẹ́ràn jù lọ ní torí ó máa tún jẹ́ kí n tú rí ìta si, ó máa jẹ́ kí n rí òfurufú bó ṣe rí ó sì máa mú inú mi dùn. Ó máa jẹ́ kí n rí oríṣiríṣi àwòrán tí máa yá tí máa fi hàn àwọn ọ̀rẹ́ mi tí mo bá délé. Nítorí ẹ́ ni èmi fi fẹ́ràn kí a máa jókòó ní ilẹ̀ fèrèsé nínú ọkọ̀ òfurufú.

Bẹ́ẹ̀ni, mo ní ẹranko ọ̀sìn, mo ní ajá àti ewúrẹ́ tí mò ń sìn. Ajá méjì náà ni mo si ní àti ewúrẹ́ kan. Emi fẹ́ràn ǹkan ọ̀sìn nítorí ìṣe àwọn bàbá bàbá wa ní nílẹ̀ Yorùbá láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀. Nítorí ẹ́ ni mo fi fẹ́ràn ọ̀sìn. Pàtàkì jùlọ, mo fẹ́ràn ajá nítorí ajá máa ń ṣe bí ènìyàn, wọ́n sì ní ọpọlọ bí ènìyàn, wọ́n sì máa ń gbọ́ràn. Ajá gidi gan.

Ó ti pẹ́ tí mo ti kẹ́yìn fò. Mi ò kí ń fi bẹ́ẹ̀ fò torí mi ò ní àǹfàní àti máa fò ní gbogbo ìgbà. Ni kété tí mo bá jí ní àárọ̀ kùtùkùtù, náà ni màá ṣe iṣẹ́ tó yẹ kí n ṣe, tí màá sì lọ sí ibi iṣẹ́ mi. Èmi ò kí n ráyé kí n máa fò tàbí kí n máa ṣe àwọn nǹkan mìíràn nítorí mo máa ń pẹ́ kúrò ní ibi iṣẹ́, mo sì máa ń tètè dé ibi iṣẹ́ láàárọ̀.

Bẹ́ẹ̀ni, mo máa ń jẹ gúọ̀mù. Ìgbà tí mo máa ń jẹ gúọ̀mù kò jù ìgbà tí mo bá wà ní ọ̀dọ̀ olùkọ́ níbi tí olùkọ́ ti ń kọ́ gbogbo wa. Tí òórùn bá ti ń kún mi àbí tí mo rí pé ó ń rẹ́ mi, náà ni màá sì ju gúọ̀mù sẹ́nu. Nítorí gúọ̀mù máa ń jẹ́ kí ọpọlọ rò pé ó ṣì ń ṣe oríṣiríṣi iṣẹ́, kò sì ní jẹ́ kí n sùn. Nítorí ẹ̀ ni mo fi máa ń jẹ gúọ̀mù ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Nígbà tí mo bá tun wà níbi iṣẹ́ náà tí mo ti ṣiṣẹ́ tí òórùn sì ń kún mi, mo máa ń ju gúọ̀mù sẹ́nu tí mo sì máa ń jẹ ẹ́. Ṣùgbọ́n tí mi ò bá ṣe iṣẹ́ kankan tàbí tí mi ò bá ṣe iṣẹ́ ilé kankan, mi ò kí ń fẹ́ jẹ gúọ̀mù nítorí gúọ̀mù ò dáa fún eyín tàbí ara.